Bẹ́ẹ̀ni, o ní ọgbà ní ilé mi. Ọgbà mi jẹ́ ara ibi kan tí mo fẹ́ràn jù ní inú ilé mi nítorí tó bá rẹ́ mi, mo le, mo máa ń lọ sí ọgbà láti lọ sinmi àti pé mo máa ń, tí àwọn ọ̀rẹ́ náà bá wá kí mi nílé, a máa ń lọ jókòó sí ọgbà.

Bẹ́ẹ̀ ni, àwọn òṣìṣẹ́ tó bá ṣe dáadáa ní iṣẹ́, tó bá ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́, tó bá tètè parí iṣẹ́ tí a fún wọn, tó bá tètè parí ẹ̀ ni àsìkò, mo máa ń fún wọn ní owó àfikún. Àfikún sí owó tó yẹ kó gbà tẹ́lẹ̀, mo máa ń fi kún sí fún wọn.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn ni eyi ta mọ̀ sí àwọn tó máa n kọ orin. Mo fẹ́ràn àwọn ẹgbẹ́ olórin torí orín máa ń dá wa lárayá. Torí náà kan, àwọn ẹgbẹ́ olórin ni mo fẹ́ràn.

Rárá o, èmi ò kí máa ń lo ẹ̀rọ ìrànwọ́ òhùn nítorí mi ò nílò òhùn, ṣùgbọ́n àwọn ímí wá tí wọ́n máa ń lo ìrànwọ́ òhùn láti fi ran òhùn wọn lọ́wọ́ ṣùgbọ́n èmi ò nílò ìrànwọ́ òhùn.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìmúdójúìwọ̀n sọftíwẹ́ẹ̀ mi nítorí pé àwọn sọftíwẹ́ẹ̀ yìí a nílò láti máa mójú tó wọn ní gbogbo ìgbà. Nítorí ìgbà mìíràn wà tí a ò boya oyi wà tí àwọn èèyàn ń lò, wọ́n lè máa lò mọ́. Nítorí náà kọ́ a nílò láti máa mójú ju wọn.

Àkókò ọdún Kérésìmesì ni mo fẹ́ràn jù nítorí ó jẹ́ ìgbà tí àwọn ẹbí, àwọn ará, àwọn ọ̀rẹ́ táa máa kóra jọ pọ̀ láti ṣe ayẹyẹ tí a ń pè ní Kérésìmesì.